Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Mo máa ń ṣètò ìdárayá mi, mo máa ń ní ètò lọ́sẹ̀ọsẹ̀ tí mo bá ti ṣetán ní ibi iṣẹ́. Tí ọ̀sẹ̀ bati parí, tí n bá ti padà wá sílé mo máa ń ṣe ètò ìdárayá lọ́sọ̀sẹ̀, nígbàtí mi ò kí n lọ sí ibi iṣẹ́. Mo máa ń lọ sí ibi tí a máa ń ṣe ìdárayá, màá dárapọ̀ mọ́ wọn láti ṣe ìdárayá bẹ̀. Nítorí pé ó dára fún èèyàn kí èèyàn máa ní ààyè láti ṣe ìdárayá. Ó dáa fún èèyàn lára, ó dáa fún ìlera ẹni. Àwọn dókítà náà ti sọ wípé ó dáa fún ìlera kí èèyàn máa ṣe ìdárayá. Mo máa ń ní ààyè, mo máa ń ṣètò lọ́sọsẹ̀ tí mo ti máa ń lọ sí ibi tí mo máa ń ṣe ìdárayá mi. Lọ́sẹ̀ọsẹ̀ ni mo máa ń lọ síbẹ̀.

Ṣé o máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè. Tí mo bá ti lọ sí ibi tó ní àwọn ẹ̀rọ ìgbésókè tí wọ́n máa ń lò láti lọ sí àwọn òkè tó ga jù nínú ilé yẹn, mo máa ń bá àwọn èèyàn sọ̀rọ̀. Àwọn èèyàn tí mo bá bá nínú ẹ̀rọ ìgbésókè yẹn, a máa ń sọ̀rọ̀, a máa ń bá ara wa sọ̀rọ̀, a máa ń bèrè irú iṣẹ́ tí wọ́n ń ṣe, a máa ń bèrè àwọn nǹkan kan, a máa ń bá ara wa sọ̀rọ̀. Títí di a tó máa dé ibi táa ń lọ, a máa ń bá ara wa sọ̀rọ̀. Da bá ti wọ nínú ẹ̀rọ ìgbésókè, o máa ń bá èèyàn sọ̀rọ̀ nínú bẹ. Ó dára kí èèyàn máa bá àwọn èèyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè, nítorí pé o ò mọ èni tó bá ẹ wọ inú ẹ̀rọ yẹn. Ó dára kó bá wọn sọ̀rọ̀ kó de fi àyè yẹn láti mọ̀ wọ́n dáadáa.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Mo ní àwọn orúkọ ti won máa ń pè mí ní ibikíbi tí mò ń lọ àti ibikíbi tí mo ti dé. Tí àwọn èèyàn bá rí mi n bẹ́ẹ̀, wọ́n ní orúkọ ti won máa ń pè mí. Mo ní orúkọ ti won máa ń pè mí níbi iṣẹ́, mo ní orúkọ ti won máa ń pè mí nílé, mo tún ní orúkọ ti won máa ń pè mí tí mo bá wà pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi. Mo ní àwọn orúkọ oríṣìíríṣìí tí mo máa ń jẹ́ tí àwọn èèyàn máa ń pè mí. Mo tún máa ń ní àwọn orúkọ ìnagijẹ tí mò ń dáhùn sí. Mo ní and ó dà kí èèyàn kó ní àwọn orúkọ oríṣìríṣì. Tí bí èèyàn ṣe súnmọ́ èèyàn tó, ìyẹn ló máa jẹ́ kó mọ orúkọ tí ó máa ma pe ẹni yẹ̀n. Nítorí pé àwọn tó súnmọ́ jù pọ́ńbélé wọ́n máa ní orúkọ tó yàtọ̀ sí àwọn tí wọ́n ò súnmọ́ rárá.

Awo wo ni o fẹ́ràn jù? Mo ní àwọn awọ tí mo fẹ́ràn jù, tí mo fẹ́ràn láti máa lò ju àwọn awo mìíràn tí mo ní ní ilé. Ìdí tí mo fẹ́ràn àwọn awo yìí ni pé mo fẹ́ràn bí àwọn awo yẹn ṣe rí, bí wọ́n ṣe ṣe àti ǹkan tí mo ń lò wọ́n fún. Kì í ṣe gbogbo awo ni mo máa ń lò lójoojúmọ́. Mo ní àwọn awo kan tí mo máa ń fi pamọ́ títí di ọjọ́ pàtàkì tàbí òde pàtàkì ni mo máa ń lo àwọn awo wọ̀nyí. Nítorí pé wọ́n kì í ṣe awo tó kéré. Àwọn awo yẹn wọ́n tóbi, wọ́n jẹ́ àwọn awo tó máa ń lò fún àwọn àgbàlagbà àti àwọn èèyàn pàtàkì. Mo fẹ́ràn àwọn awo yẹn. Mo máa ń tọ́jú wọ́n dáadáa. Mo máa ń tọ́jú wọ́n dáadáa. Mi ò kí ń lò wọ́n ní ìlòkùlò. Mo máa ń tọ́jú wọ́n dáadáa.

Ṣé o ti lu etí rẹ? Rárá o, mi ò tí ì lu etí mi. Mi ò fẹ́ràn láti máa lu etí mi nítorí pé tí èèyàn bá lu etí rẹ̀, ó máa ń dùn yàn gan, ó máa ń dùn yàn lọ́pọ̀lọpọ̀, ó máa ń dùn yàn fún ọjọ́ tó pẹ́, ó máa ń dùn yàn fún ọjọ́ tó pẹ́ gidi gan an. Ó máa ń dùn yàn. Fú ìdí èyí, mi ò fẹ́ kí n máa lu etí mi nítorí pé mi ò fẹ́ kó dùn mí fú ìgbà tó, tó, tó pẹ́ gan an. Nítorí ìdí èyí, mi ò tí ì lu etí mi. Mi ò rò bo ya mo le lu etí mi ní ọjọ́ iwájú nítorí pé mi ò fẹ́ kí ǹkan kó dùn mí ní etí mi. Mi ò fẹ́ kí ǹkan tó ṣẹlẹ̀ sí etí mi. Mi ò lu, mi ò tí, mi ò, mi ò pè ọ́ mímú.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gun alùpùpù. Mo ti gun nígbà tí mo ń fẹ́ jáde láti lọ ṣe àwọn nǹkan. Mo ti ń gun. Ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì kí èèyàn kó mọ bó ṣe ń gun alùpùpù. Nítorí pé ní àwọn àyíká kan, wọ́n ò ní mótò nbẹ, alùpùpù ló wà. Tí èèyàn ò bá mọ bi won ṣe ń gun alùpùpù, kò ní lè rìn káàkiri nínú àwọn àdúgbò yìí. Fún ìdí èyí ni ó ṣe nǹkan pàtàkì kí èèyàn mọ bó ṣe ń gun alùpùpù. Mo ti kọ́, mo dẹ̀ ti mọ ba ṣe ń gun alùpùpù. Mo máa ń gun tí mo bá fẹ́ jáde, tí mo bá fẹ́ lọ ṣe nǹkan nínú àwọn àdúgbò tí kò sí mótò nbẹ tí wọ́n ń lo alùpùpù. Mo máa ń gùn wọ́n tí mo bá ti dé ìlú àdúgbò àwọn yìí.

Báwo ni o máa ń rí ìpèsè àwọn ohun èlò? A ní àwọn tó máa ń bá wa pèsè àwọn ohun èlò táa máa ń lò ní ilé àti àwọn ohun èlò táa máa ń lò nínú-- ní ibi iṣẹ́. A ní àwọn tó máa ń bá wa pèsè àwọn ọlọ́jà tó máa ń fún wa, táa máa ń lọ bá wọn, táa máa ń lọ ra lọ́wọ́ wọn ní ọjà. Àwọn yen, àwọn ló máa ń bá wa pèsè àwọn ohun èlò táa máa ń lò ní ilé àti ní ibi iṣẹ́. Lọ́dọ̀ wọn la ti máa ń rí. Àwọn lọ́ máa ń lọ bá àwọn tó máa ń ṣe. Wọ́n máa ń lọ gbà lọ́wọ́ wọn. Àwa, àwa máa lọ bá wọn lọ́jà láti lọ ra lọ́wọ́ wọn. Lọ́wọ́ wọn ni a máa ń rí àwọn ohun èlò ìlera. Bí bai la ṣe máa ń pèsè àwọn ohun èlò táa máa ń lò ní ilé àti àwọn ohun èlò táa máa ń lò ní ibi iṣẹ́.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n. Irungbọ̀n tí èèyàn bá ti dàgbà, tó bá ti to ọjọ́ lórí, tí ọjọ́ orí èyàn bá ti tó láti ní irungbọ̀n, àwọn irungbọ̀n yẹn wọ́n máa jáde fún ara wọn, fún ara wọn lọ máa jáde. Tí èèyàn bá ti tó orí ọjọ́ tó yẹ kí ó jáde, ó máa jáde fún ara rẹ̀. Ṣùgbọ́n àwọn kan wọ́n ò, wọ́n ò ní irungbọ̀n. Bí ẹ̀dá wọn ṣe rí nìyẹn, wọ́n ò kí n ní. Ṣùgbọ́n fún àwọn ẹlòmíràn, wọ́n máa ń ní irungbọ̀n tó máa ń jáde fún ara wọn. Tí èèyàn bá ti tó ọjọ́ tó yẹ kí irungbọ̀n kó jáde, ó máa ń jáde fún ara rẹ̀. Fún èmi, mo ní irungbọ̀n, tó jẹ́ pé mo ti dàgbà. Ó ti pẹ́ gan tí mo ti ń bẹ̀rẹ̀ sí ní-- tí ó ní ìsìn, tó bá ti kún, mo máa ń lọ ń fa kúrò torí pé mi ò fẹ́ àwọn irungbọ̀n tó ti kún jù. Tí èèyàn bá ti dàgbà, ó máa ní irungbọ̀n.

Ṣé o fẹ́ràn lò ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè. Nítorí pé ní àwọn ibi iṣẹ́ ńlá ńlá, àwọn ibi iṣẹ́ tó tóbi, wọ́n máa ń ní ẹ̀rọ ìgbésókè tí èèyàn máa ń lò láti lọ sí floor tó, tó tóbi, tó wà sókè tó, tó àwọn ilé ńlá ńlá ńlá ńlá tó máa ń ní àwọn òkè tó pọ̀. Wọ́n máa ń ní ẹ̀rọ ìgbésókè láti dé òkè. Tí èèyàn bá fẹ́ lo staircase, ó máa pẹ́ kí-- tí kí èèyàn tó dé ibi tó fẹ́ lọ. Ṣùgbọ́n tí èèyàn bá lo ẹ̀rọ ìgbésókè, á tètè dé ibi tó fẹ́ dé, á tètè dé bẹ kiákíá. Nítorí pé ẹ̀rọ ìgbésókè máa ń ṣiṣẹ́ kiákíá, ó máa ń jẹ́ kí èèyàn tètè dé ibi tó fẹ́ lọ ní ilé iṣẹ́ tó ní ẹ̀rọ ìgbésókè. Mo fẹ́ràn láti máa lò nítorí pé ó máa ń máa tètè dé ibi tí mo fẹ́ dé, tí mo bá ti ń lo ẹ̀rọ ìgbésókè.

Báwo ni o ṣe máa ń ṣe ìdúnadúrà? Bẹ́ẹ̀ni, tí à bá fẹ́ ra ǹkan tàbí à fẹ́ bá àwọn kan ṣiṣẹ́ tàbí à fẹ́ fún àwọn kan ní iṣẹ́ tí wọ́n máa bá wa ṣe, a máa ń ní àyè láti bá wọn ṣe ìdúnadúrà. Kí ọjọ́ yẹn tó dé, a máa ń ṣètò, a máa ń kí àwọn ǹkan lérè, a máa ń ṣèwádìí àwọn ǹkan tó yẹ ká ṣe, a máa ń ṣè iwádìí àwọn ǹkan tí a ò mọ̀, a máa ń bèèrè lọ́wọ́ àwọn tó mọ̀ bó ṣe ń ṣe ju wa lọ, kó tọ́ wa sọ́nà, kó sọ fún wa bó ṣe yẹ ká ṣe kí ọjọ́ yẹn tó dé. Tí ọjọ́ náà bá dé tí a máa ṣe ìdúnadúrà, a máa ń lọ síbẹ̀, a máa ń bá àwọn ta fẹ́ bá wọn ṣe ìdúnadúrà, a máa ń bá wọn sọ̀rọ̀, a máa ń gbọ́ ǹkan tó fẹ́ sọ, a máa ń jẹ́ kó yé wọn ǹkan ta fẹ́ kó bá wa ṣe.

Ṣé o fẹ́ràn rìn òkè? Bẹ́ẹ̀ ni, mo máa ń fẹ́ràn láti máa rìn òkè. Nítorí pé ó dá kí èèyàn máa rìn òkè. Tí èèyàn bá ní àyè láti ṣe, nítorí pé kò dá kí èèyàn máa ní ìbẹ̀rù láti rìn òkè. Àwọn tó máa ń ní ìbẹ̀rù láti rìn òkè, wọn ò kí ń lo òfurufú láti lọ ibi tó fẹ́ lọ, láti fi ṣe ìrìnàjò. Wọn ò lè lo òfurufú, nítorí pé wọ́n ò mọ bó ṣe ń rìn òkè. Fún èmi, mo mọ bó ṣe ń rìn òkè. Mo ti kọ́ tẹ́lẹ̀, mo dẹ̀ ti mọ bó ṣe ń ṣe. Tí n bá fẹ́ rìn òkè, àyà mí ò kí ń já, nítorí pé mo ti ń ṣe fún ọ̀jọ́ tó pẹ́

Báwo ni tábìlì rẹ ìṣe ṣe rí? Tábìlì tí mo fi ń ṣiṣẹ́, ó jẹ́ tábìlì tó tóbi gidi gan, nitorí pé mo ní àwọn nǹkan tó pọ̀ tí mo ń ṣe, mo máa ń gbé sórí tábìlì mi. Laptop mi wà lórí tábìlì mi, àwọn ìwé tí mo ń lò wà nínú lórí tábìlì mi. Àwọn nǹkan tí mo ń ṣe, òun náà wà lórí tábìlì mi. Tábìlì yẹn ó tóbi láti gba gbogbo nǹkan tó wà lórí ẹ àti bí pé kì í ṣe èmi nìkan ni mò ń lò tábìlì rẹ. Àwa mẹ́ta la máa ń lò ó. Gbogbo nǹkan ta fi ń ṣiṣẹ́ ó wà lórí tábìlì yẹn, gbogbo ohun èlò tí àwa mẹ́tẹ̀ẹ̀ta máa ń lò ó wà lórí tábìlì yẹn. Tábìlì yẹn ó tóbi láti gba gbogbo nǹkan ta ń lò láti fi ṣiṣẹ́. Tábìlì yẹn la máa ń lò. Gbogbo nǹkan ta máa ń lò láti fi ṣiṣẹ́ ó wà lórí tábìlì yẹn. Laptop wa wà ń bẹ, ìwé wa wà ń bẹ, gbogbo fáìlì ta máa ń lò ó wà ń bẹ, gbogbo irinṣẹ́ ta máa ń lò ó wà lórí tábìlì yẹn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Rárá o, mi ò kí ń lo àwọn ẹ̀rọ ìrànwọ́ ohùn nítorí pé kò sí nǹkan tó ṣe ohùn mi tí ń bá sọ̀rọ̀. Gbogbo ènìyàn tí mo bá ń sọ̀rọ̀ máa ń gbọ́ nǹkan tí mò ń sọ. Mi ò nílò ẹ̀rọ láti fi sọ̀rọ̀ nítorí pé ohùn mi máa ń jáde. Àwọn tí mo máa ń bá sọ̀rọ̀ wọn máa ń gbọ́ nǹkan tí mò ń bá wọn sọ. Mi ò nílò ẹ̀rọ láti fi sọ̀rọ̀ nítorí pé wọ́n máa ń gbọ́ mi, wọ́n máa ń gbọ́ gbogbo nǹkan tí máà n ti mò máà ń sọ, wọ́n máa ń gbọ́ dáadáa. Mi ò nílò ẹ̀rọ ohùn, mi ò kí ń lò. Àwọn tí wọ́n ní ìṣòro pẹ̀lú ohùn wọn, àwọn ló máa ń lo àwọn ẹ̀rọ ohùn láti fi sọ̀rọ̀. Fún èmi, mi ò kí ń lo àwọn ẹ̀rọ ohùn. Kò sí nǹkan tó n ṣe ohùn mi tí ń bá sọ̀rọ̀. Àwọn tí mo máa ń bá sọ̀rọ̀ wọn máa ń gbọ́ nǹkan tí mò ń sọ. Mi ò kí ń lo àwọn ẹ̀rọ ohùn.

Ṣé o máa ń pa ohun ọ̀ṣọ́ sára? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn ohun ọ̀ṣọ́ sára, nítorí pé ó dá kí ẹ̀yàn máa fi nǹkan para tó fi sára, kí ara èèyàn kó dá, kó ṣe wò. Ó dára kí ẹ̀yàn máa ní àwọn nǹkan tó máa ń fi sára láti jẹ́ kí ara wọn, ara èèyàn kó wà dáadáa, kó má máa ta èèyàn. Fún ìdí èyí ni mo máa ń lo àwọn ohun ọ̀ṣọ́ sára láti jẹ́ kí ara mi kó wà déédéé.

Kí ni o máa ń ṣe láti tayọ síra àwọn alábàáṣisẹ́pọ̀ ní ibi tí èèyàn bá ṣiṣẹ́? Níbi tí mo ti ń ṣiṣẹ́, mo máa ń wùwà dáadáa. Mo máa ń kí èèyàn tí mo bá rí, àwọn èèyàn. Mo máa ń kí àwọn tó jù mí lọ àti àwọn tí mo jù lọ. Mo máa ń wùwà dáadáa sí gbogbo èèyàn tó wà níbi tí a ti ń ṣiṣẹ́. Mi ò kí ń sọ̀rọ̀ sí èèyàn tí kò yẹ kí n sọ. Mo máa ń wùwà bó ṣe yẹ kí n wù. Mi ò kí máa ń wùwà ìwàkuwà. Mo máa ń bá gbògbò èèyàn tí mo bá ń ṣiṣẹ́ pọ̀. Mo máa ń hùwà dáadáa sí wọn. Mi ò kí ń ṣe bó ṣe wù mí. Mo máa ń bá wọn ṣe nǹkan tó yẹ kí n ṣe. Mi ò kí máa ń ṣe àwọn nǹkan tí ò dáa. Fún ìdí èyí, mo ní alábàáṣepọ̀ tó dáa pẹ̀lú àwọn tí mo ti ń ṣiṣẹ́ pọ̀.